Báwo lo ṣe máa rántí ọ̀rọ̀ àṣàyàn rẹ? Àwọn ọ̀rọ̀ àṣàyàn bá mo ṣe máa rántí rẹ̀. Ẹ̀, bí bá ṣe ń, bá ṣe ń gbọ́ sí, bá ṣe ń sọ sí, bá ṣe ń rí sí, ẹ̀ ló máa jẹ́ n rántí. Ẹ̀, tí bá ṣe ń ṣe, tí ẹ́yan bá ṣe ń ṣe nǹkan sí ní gbogbo ìgbà, eyan maá a rántí ohun tí eyan ṣe ní gbogbo ìgbà.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ìṣe ìṣẹ́gun òde? Ẹ̀mí ò rí, ǹkan tó ń kọ yi o yé mi ò, gbogbo ǹkan tó ń kọ yìí, a! Èmi ò mọ̀, tumo gbogbo ǹkan tó ń kọ yi ó. Ẹni tó kọ ó dàbí kì í ṣe Yorùbá, ó kan kọ sí ChatGPT àbí ó kan kọ sí translator kan, ni wón bẹ̀rẹ̀ si fún ní oríṣiríṣi ọ̀rọ̀, tori áwọn ọ̀rọ̀ yí kòní yan, ko lo gbọ́n lórí.

Nígbà wo ni o kẹ́yìn fọ̀? Nígbà wo lo kẹ́yìn fọ̀? Àbí nígbà wo lo kẹ́yìn fọ̀? Nígbà wo ni o kẹ́yìn ń fọ̀? Ah, nǹkan ti won kọ́ yìí ò yẹ mi. Nígbà wo ni ìyẹn kẹ́yìn ń kọ̀? Kí ni ń fọ̀? Kí lè yẹn ń fọ̀? Kí lè yẹn ń fọ̀? Kí lè yẹn ń fọ̀? Ah, kòkò yéyẹ o, ẹni tó ń kọ́ kíni yéyẹ à nǹkan méjì tó wà bẹ́wọ̀

Ìgbà wo ni o, báwo ni o ṣe máa ń dáàbò bo àáyà ìkòkò rẹ ní orí Íńtánẹ́ẹ̀tì? Ehn, kí ni mo máa dáàbò bo? Mo ní àwọn nǹkan, èwo mo láwọn ẹ̀rọ ìdáàbò bo tí mo máa ń lò. Àwọn bí i windscribe, mo sì láwọn bíi antivirus tí mo fi máa ń dáàbò bo.

Ṣé o máa ń fi tùràrí? A! Mi ò kí ń fin tùràrí o. Láìṣe ṣẹlẹ. Àwọn ọmọ ìjọ ṣẹlẹ ló máa ń fin tùràrí. Àh irọ̀ o, mi ò fi tùràrí. Tó bá jẹ́ ẹ́ a ká máa ràárùn dáadáa, míran ni mo lè máa ń lò yẹn. Ṣùgbọ́n tùràrí, a! Mi ò ń fi tùràrí o. Tùràrí gan mo mọ̀ ọ́n ronú mélòó tí wọ́n máa fi lẹ́gbẹ́ mi.

Báwo ni ìwà ìsẹ́ ọwọ́ rẹ ṣe rí? À, mo ní ìwà gidi o. Ìwà gidi lẹ́nu iṣẹ́, ìwà gidi pẹ̀lú àwọn ọ̀rẹ́, ìwà gidi pẹ̀lú àwọn àbá, àbá, alábàáṣiṣẹ́pọ̀. Eh, mo ní ìwà ẹni tó ń lè fi ọkàn tán. Mo sì ń mọ̀ n jára mọ́ṣẹ́. Mo mọ n ṣiṣẹ́ mi nípẹ̀lẹ kín ṣe mo sì máa ń fi gbogbo ẹmi si. Mo dẹ̀ máa ń ṣe yanrànntí.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Ẹgba owó àwọn ènìyàn ke bawo ni yen ṣe wa di iṣòro. Tí ènìyàn bá nawọ́ sí mi, màá bọ́ lọ́wọ́. Be náà síni, tí mo bá ra àwọn tí mo mọ̀, ti a jo jẹ ìsọ̀rí, ti a jo jẹ ọmọ ẹgbẹ́ kan náà tí ojo orí wa o jìnnà. Màá nawọ́ sí wọn, ṣùgbọ́n àgbàlagbà ni ènìyàn kì í nawọ́ sí àgbàlagbà, eyan mo n kí àgbàlagbà ni. To ba ki àgbàlagbà tán tó tẹ́ àbí tó tẹríba tó kí wọn, tan bá wá nawọ́ sí ẹ nígbà un lọ ṣe wà lè gba ọwọ́ wọn. Ṣùgbọ́n à á kì n kọ́ nawọ́ sí àgbàlagbà, ẹni tó jẹ́ ẹgbẹ́ wa àbí ẹni tó kéré sí wa la máa kọ́kọ́ nawọ́ sí.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ́ wo ni o lò? Oríṣìíríṣìí wo ni àwọn iṣẹ́ tí mo lò àwọn tí mo lò láti ràn mí lọ́wọ́? Ehn, mo ní àwọn tó ní bá mi fún, máa bá mi túnlé ṣe, àwọn yẹn tun wà, wọn máa ń túnlé ṣe. Ehn, ṣe àwọn dábi àwọn tí mo lò náà ni àwọn ti o le bá yín túnlé ṣe.